Oṣù tí mo fẹ́ràn jùlọ nínú ọdún ni oṣù Ọ̀pẹ. Oṣù tí mo fẹ́ràn jùlọ nìyẹn. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ju àwọn oṣù tókù ni ó máa ń jẹ́ oṣù ìkẹ́yìn nínú ọdún ni oṣù tókẹ́yìn ní ọdún. Ọun na dẹ̀ ni oṣù tí a ti máa ń ṣe àjọ̀dún àti àjọyọ̀ púpọ̀ jùlọ. Ó dẹ́ jẹ́ oṣù tó máa ń mú mi ronú gidi bí mo ṣe fẹ́ kí ọdún tuntun tó ń bọ̀ lọ. Ó dẹ́ tì jẹ́ oṣù tí ó máa ń mú mi ronú nipa àwọn nǹkan tí mo ti ṣe fún ọdún, ehn, ìyẹn náà láti gbogbo oṣù tó ti kọjá lọ. Ehn, nǹkan tó ń jẹ́ kí n máa fẹ́ràn rẹ̀ jùlọ niyen ó dẹ́ tun jẹ́ oṣù tí ó máa ń jẹ́ kí n pàdé àwọn èèyàn. Ó jẹ́ oṣù tó jẹ́ pe mo máa ń dúró sílé gidi gan. Oṣù Ọ̀pẹ yẹn jẹ́ oṣù tí mo máa ń rí rí i, gbogbo àwọn èèyàn tó ti jí, jẹ́ pé ó ti súnmọ́ ọdún kan tí mo ti rí. Kẹ́yìn mo máa ń rí gbogbo wọn, a de sì máa ń sọ ọ̀rọ̀, a sì máa ń ṣe fàájì, ehn, dáadáa. Ifiti otun tí máa ń ṣẹlẹ jù nìyẹn. Wọn sì máa ń wà léni bọ́ ń bá púpọ̀. Ẹ̀kẹ̀n ti a bá jáde ní oṣù Ọ̀pẹ yìí, ó tẹ́ máa ń jẹ́ kí ni ìsimi dáadáa. Ehn, ehn, bí mo se fẹ́ràn rẹ̀, ehn, ju àwọn oṣù ìyókù yìí ni.

Ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀ ni ọjọ́ àbámẹ́ta. Igi tí mo fi fẹ́ràn rẹ̀ jù ni pé ó jẹ́ ọjọ́ tí mi kì í jáde, ó jẹ́ ọjọ́ tí mi kì í lọ sí ibi iṣẹ́ tàbí tí mi kì í ṣe wàhálà láti máa jí ní òwúrọ̀ kùtùkùtù. Ní ọjọ́ àbámẹ́ta yìí mo máa tí máa ti fẹ́ jí bẹ́ẹ̀, mo máa ń pẹ́ jí ní òwúrọ̀, mo máa ń jí bí aago mẹ́jọ tàbí aago méje ní òwúrọ̀, igbatí máa sì jí bẹ́ẹ̀ yẹn mi kì í ṣe wàhálà, mi kì í kánjú, mi dẹ̀ kín ni ara mi lára láti máa múra lọ sí ibi iṣẹ́. Ẹ̀ẹ̀. Àwọn nǹkan tí mo máa ṣe ní ọjọ́ yìí ni pé bẹ́ẹ̀ mo máa ń se oúnjẹ tó pọ̀ kì í gan ni, mi ò sì máa ń ṣe àwọn iṣẹ́ inú ilé kankan tí mi ò rí ayé ṣe ní àárín ọ̀sẹ̀. Aà nǹkan mi ti mo tun máa ń ṣe ni pe mo máa wo àwòrán púpọ̀, nǹkan tí mi kì í rí ayé ṣe ní ọ̀sẹ̀ tàbí tí màá lọ sí ibi iṣẹ́, màá ṣe, màá ṣe gbogbo wọn ní ẹ̀ ọjọ́ àbámẹ́ta yìí. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn rẹ̀ jù awọ́n ọjọ́ mìíràn tó wà nínú ọ̀sẹ̀ nìyẹn. Lọ́jọ́ àbámẹ́ta yìí náà mo máa raye sun dáadáa ní ọ̀sán, tóri mi kì í raye sun dáadáa ní ọ̀sán ní àárín ọ̀sẹ̀. Àmọ́ lọ́jọ́ àbámẹ́ta yen, màá ríaye sun dáadáa ní ọ̀sán, màá dẹ̀ rí ayé ní ìsinmi dáadáa. Ìgbà yìí náà ni mo máa ń rí àkókò tó pọ̀ jù lọ láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀, àwọn tó wà ní àyíká bí i àwọn ẹ̀ ìyàrá ẹbí mi. Àbí ìgbà tí mo máa rí àkókò láti sọ̀rọ̀ jù ni, ìgbà tí mò dẹ sì máa rí àkókò láti sinmi jù ni ilé ọjọ́ àbámẹ́ta yìí. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn rẹ̀ jù ọjọ́ àwọn ọjọ́ mìíràn nínú ọ̀sẹ̀ nìyẹn.

Àbí èmi ṣe máa ń kí àwọn ènìyàn yàtọ̀ sí ra. Ọ̀nà tí mo máa ń gbà kí wọn ó jẹ́ yàtọ̀ kù jọmọ ra. Tóbá tì jẹ́ àwọn tó dàgbà jù mí, gìdì gan ni mo máa ń dọ̀bálẹ̀ kí wọn. Ó jẹ́ bí àṣà tó ń kọ́ fi kọ́ wa níYorùbá. Ó ní bí mo ṣe máa ń kí àwọn ènìyàn, mo máa ń dọ̀bálẹ̀ kí àwọn ènìyàn ni. Tọ́ bá tì jẹ́ àwọn tí mo dàgbà jù lọ, tí mo jù lọ, àwọn lo yẹ kó kí mi. Àmọ́ tan bá kí mi, ó ní bí èmi náà ṣe máa kí wọn. Mo lè lè sọ fún wọn pé ó yẹ kí ẹ̀yin, kí ẹ̀yin kí èmi. Bọ ṣe máa n ṣe ní àṣà Yorùbá nìyẹn. Àwọn làtọ̀sí yẹn, yàtọ̀sí bo ṣe máa ń kí àwọn tó dàgbà jù wa. Bá tun ṣe máa ń kí ènìyàn bí ọ̀gá, tó bá ń ṣi iṣẹ́, ta bá ń ṣi iṣẹ́ fún tàbí àwọn tó bá jù wa lọ ní ilé iṣẹ́, a máa ń kí wọn dáadáa. Ó yẹ ká ṣe kí àwọn ọmọ àkín tọ́balẹ̀ ní ilé iṣẹ́ bọ̀ ó ní bí a ṣe máa kí wọn. A lè kí wọn bá ẹ káàrọ̀ àbí ẹ káàsán. Bá fẹ́ kí wọn bẹ́ẹ̀ la máa ń fi ẹ bẹ̀rẹ̀ ẹ. Kí kí àwọn tó bá sì jẹ́ ẹni tí a jù lọ ni tàbí tí a jù lọ ní ilé iṣẹ́ tàbí ní ọjọ́ orí, a máa kàn lọ lè kí ni kárọ̀ tàbí káàsán tàbí ká kalẹ́. A à ní fi ẹ bẹ̀rẹ̀ ẹ. Ba ṣe máa ń kí, bèmi ṣe máa ń kí ènìyàn nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè, à, fídíò. Àwọn tí mo máa ń ṣe pẹ̀lú ni, ẹgbọ́n mi àbí àbúrò mi. Ìgbà mìíràn ẹnìkan péré ni mo máa ń ṣe pẹ̀lú. Àìgbà mìíràn náà a máa ṣépọ̀ ni. Àmọ́ ká tó ṣépọ̀ a ti máa sọ̀rọ̀ sí wájú kí oni-kálùkù lè mọ̀ ìgbà tí a máa ráyè. Ká lè mú àkókò a ti máa ṣe ìpàdé láti mú àkókò tí a máa ṣe ìpè fídíò náà kí, oni-kálùkù lè, pàpọ̀ para pọ̀ mọ́ wa láti ṣe ìpè fídíò náà. Àwọn ẹlòmí tí mo tún máa ń ṣe pẹ̀lú ni àwọn ọ̀rẹ́ mi. Mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pàápàá jùlọ àwọn tó bá ti pẹ́ tí mo ti rí àti àwọn tó ń gbé ní ibi tó jìnà gidi gan tó yẹ pé a lè rí ara wa. Àwọn tí mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú nà ǹìyẹn. Àwọn ẹlòmíi tí mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú ni àwọn, ta jon ṣiṣẹ́. Tí wọ́n bá ní ǹkan kan tí a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn bí ìpàdé a máa ṣe, a lè ṣe ìpè, fídíò pẹ̀lú ara wa. Tí ó bá yẹ ti jẹ́ pé ó ní ǹkan kan tí a fẹ́ fi wọn ara wa, a máa ṣe, a lè ṣe ìpè fídíò náà. Mo dẹ̀ sì máa ń ṣe ìpè fídíò tí, tí, mo bá wà nílé tí ǹ bá jáde. Bí bá wá jẹ́ kó mo ní ìpàdé pẹ̀lú àwọn kan níbi tó jìnà kí a lè ìpàdé àbí àkókò tó lọ tí ó yẹ pé tí bá máa lọ fún ìpàdé wọ́n máa pẹ́ mi láti lọ. Àle kukú sọ pé, ká ṣe ìpè, fídíò kó lè rọrùn fún oni-kálùkù. Àwọn, ìgbà tí mo máa ń ṣe ìpè fídíò ni ìwọ̀n yìí.

Eh tí n bá dúró de nǹkan tó bá ti jẹ́ pé nǹkan pàtàkì ni, eh tí ó bá ti dé ti jẹ́ pé ó máa ṣe díẹ̀ kí nǹkan yẹn tó dé tàbí kí nǹkan yẹn tó ṣẹlẹ̀, mo máa n rónú nípa èyií gbogbo ìgbà. O máa ń wà ní ọkàn mi, mi kí n gbàgbé ẹ̀, mo dè máa rónú bí nǹkan yẹn ṣe máa lọ. Tóbá máa tóbá ti dé tán boya nǹkan tí mo fẹ́ ṣe ni tàbí nǹkan tó n gbébọ̀ wá bá mi ni tí mo bá ti rónú nípa re bẹ́yẹn, ó máa n jẹ́ kí inú mi dùn paapajulo. Tóbá ti jẹ́ nǹkan a tó máa mu ayọ̀ wá ó máa n jẹ́ kí inú mi dùn, mo máa n rónú nípa rẹ̀ gidigan ni mo de máa rónú, nǹkan tí mo máa ṣe ní àkókò náà tí nǹkan yẹn bá ti dé àti àwọn nǹkan púpọ̀ tí mo lè fi nǹkan náà ṣe. Eh tí n bá ti dúró de nǹkan bẹ́yẹn, mo máa n ṣe, mo máa n ṣètò à sílẹ̀ kí tí lè tí nǹkan yẹn bá ti dé kí lè ṣe dáadáa, kí má de kí má lè di ẹ́ jẹ́ pé nǹkan tó máa fa ìṣòro ní. Àwọn nǹkan, àwọn nǹkan tí máa n ṣe nìyẹn tí n bá ti dúró de nǹkan. Ìgbá mi ni mo máa n sọ fún àwọn èèyàn tó jẹ́ kó mọ̀ nípa nǹkan tí mo bá ti dúró de yẹn, mo lè máa má ṣe ètò imúra, mo máa má múra sílẹ̀ fún nǹkan yìí gidigan ni kí a tó bá ti dé kí ó lè jẹ́ nǹkan tí á rọrùn fún mi. Tóbá ti jẹ́ nǹkan ni mo n dúró de boya mo fẹ́ jáde lọ bá èèyàn kan ni, mo máa má múra sílẹ̀ dáadáa, mo máa mu aṣọ tí màá wọ, mo dẹ máa wo àkókò tí o yẹ kí n pàdé ẹnì yẹn, kín le mọ àkókò tí màá bẹ̀rẹ̀ sí í múra àti àkókò tí màá lọ. To ba jẹ́ pe kí nǹkan tí mo ẹ jẹ́ kí wọ́n fẹ́ gbé nǹkan wá bá mi ni, mo máa máa rónú nípa nǹkan tó fẹ́ gbé wá bá mi ní àtàwọn nǹkan tí mo lè ẹ fi ṣe, àwọn nǹkan tí mo máa n ṣe nìyẹn tí n bá ti dúró de nǹkan.

Rárá, èmi kò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, iyẹn tí a ń pè ní train ní èdè Gẹ̀ẹ́sì. Mi i tíì rìn pẹ̀lú ẹ̀ rí. Pápá jù lọ náà mi ti rí i rí, fi be kó pọ̀ dáadáa ní, ní orílẹ̀ èdè mi. Idí nìyẹn tí mi ti fi rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ni. Kì í ṣe ǹkan tó pọ̀ gidi ní à orílẹ̀ èdè yìí, kò sì ní, ibi tí mo wà yìí. Ìdí nìyẹn tí mi i tí fi rìn pẹ̀lú ẹ̀ rí nìyẹn. Tan bá ti ṣe dé ibi bi tan bá ti gba àyíká mi kọjá, mo máa gbìyànjú láti wọ inú rẹ̀ lọ láti fi gbé láti jẹ́ kó gbé mi láti ibì kan lọ sí ibòmíi. Ọkọ̀ ojú irin jẹ́ ǹkan tí ó ń ṣe èèyàn ní àǹfààní torí ìjàmbá ò kí ń sábà ṣẹlẹ̀ tí èèyàn bá ti wọ ọkọ̀ ojú irin. Ó dẹ̀ máa ń yá, kò sì sì pé bóyá eeyàn n dúró lójú ọ̀nà kò n dá eeyàn dúró lójú ọ̀nà torí ǹkan tí a ń pè ní tirafiiki. Ara ǹkan tó mú mi fẹ́ràn ọkọ̀ ojú irin ni. Àmọ́ mi ti ì wọ̀, mi ti i wọ̀ rí. Ṣíbẹ̀síbẹ̀ mọ̀ mọ̀ pé mo máa wọ̀ láìpẹ́ tí n bà ti rí ààyè, ti n bá sì tí rí ibi tí wọ́n ti ń wọ̀ tí ó wà.

Ẹhn tí n ba ti ní àfojúsùn bẹ́ẹ̀ yẹn, nípa ọjà tí mò ń tà, mo máa ń gbìyànjú láti pàdé e, mo má ń gbìyànjú gidigan ni. Láti jẹ́ kí iye nǹkan tí mo fẹ́ tà ní eléeyi tí mo fojú sí, ti mo fẹ́ tà boyà ǹkan mẹ́wàá ni tàbí nǹkan márùn-ún tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo má ń gbìyànjú láti máa pàdé ẹ, mo dẹ́ sì máa ń ṣe àwọn nǹkan tó tọ́ fún kí eleéyíi lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni, mo máa ń pàdé àfojúsùn títa mi ní ìgbà púpọ̀ àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Àwọn ìgbà kan wà tó jẹ́ pe ah, mi kii pàdé àfojúsùn títa mi. Ìgbà yẹn ni tí o bá tì jẹ́ wi pé, àwọn èèyàn to ba je ọjà mi o tètè dé, tó jẹ́ pé àwọn oníbàárà mi ti lọ ra àwọn ọjà ní ibòmí, ìgbà yẹn ó máa ni ra die láti pàdé àfojúsùn àti títa mi. Àmọ́ tó bá tì jẹ́ pẹ́ oja tètè dé, tí mò ń dẹ̀ tí lè sọ fún àwọn oníbàárà mi pé ọjà ń bọ̀ o, pé ti wọ́n ba dè ṣì nílò ọjà, ki wón sọ iye tó ń nílò fún mi. Ìgbà yẹn ni mò máa ń sábà pàdé àfojúsùn títa mi. Bí n bá fẹ́ pàdé ẹ bẹ̀ yẹn, mo máa ti tètè gbé ọjà wá, á ti tètè dé. Ki oja to dẹ̀ tó dé, mo má ti máa sọ fún àwọn èèyàn káàkiri, pàápàá jù lọ àwọn tó máa ń sábà ra ǹkan lọ́wọ́ mi jù. Awon to àwọn tó n ra nǹkan lọ́wọ́ mi jù lọ àwọn oníbàárà mi. Àwọn iyèn máa kọ́kọ́ sọ fún, kó lè mọ̀ pé ọjà tí ń bọ̀ o, kó lè ṣètò sílẹ̀ tó n ba má nílò ọjà mi, kí n lè pàdé àfojúsùn títa mi. Tí n ba dè tì pàdé àfojúsùn títa mi, ó jẹ́ nǹkan tó máa ń mú ìdùnnú wá fún mi. Ó dẹ̀ máa ń mú owó náà wá fún mi torí inu mi máa ń dùn, àwọn tí mò ń dè ń ra ọjà lọ́wọ́ tó ń bá mi gbé ọjà wa náà, inu wọ́n máa ma dùn pé ení tí à ń ta ọjà fún yen, ó ti ta ọjà titi rẹ̀ tán. Ó dè ṣì máa ń jẹ́ kí inu mí dùn àti kí ọkàn mi balẹ̀.

Ẹ̀, mi kì n sábà ṣe, ẹ́, yoga. Ẹ̀, bóyá ẹ̀kan ní, ẹ́, ọ̀sẹ̀ ni mo máa ń sábà ṣe yoga. Ìgbà tí mo dẹ̀ máa ń ṣe ni ìgbà tó bá ti di pé ó ti, ó rẹ mi gidi gan ni. Tára mi bá ti le díẹ̀, mo fẹ́ nọ ra. Ìgbà tí mo máa ń ṣe yoga nìyí. Ìgbà mìíràn náà tí mo dẹ̀ máa ń ṣe ni, ẹ́, tí mà ti jáde, tí mà ti wà ní ilé, tí mà ti níbi ìbí lọ, tó bá jẹ́ pemo máa wà nílé torí tí mà bá fẹ́ ṣe yoga díẹ̀, tí màá fẹ́ ṣe yoga bẹ́yẹn, ó máa ń gba àkókò díẹ̀ kí n ṣe nǹkan tí màá, mo máa ń tètè parí. Ìdí nìyí tí mi kì í ṣe ní gbogbo ìgbà. Ìyẹn ìgbà tí mo máa ń sábà ṣe ni ọjọ́, aah, àbámẹ́ta àt-- tàbí, tàbí ọjọ́ àìkú torí ọjọ́, àwọn ọjọ́ méjèèjì ni ọjọ́ tí mo máa ń sábà wà nílé. Papájùlọ ní ọjọ́ àbámẹ́ta tí mi kì í jáde tí mo máa ń sinmi. Mo lè jí ní àárọ̀ bí aago mẹ́fà kí n ṣe, ẹ́, kí n ṣe yoga yẹn náà fún wákàtí kan tàbí wákàtí méje kí n fi nọ ra. Paapajulọ tí ara bá ń ro mí tàbí ti ara mi bá le ẹ́. Nǹkan tí, ìgbà tí mo máa ń ṣe yoga julọ nìyẹn. Yatọ̀sí ọjọ́ méjì yí, méjèèjì yí kò sì ìgbà mìíràn tí mo máa ń sábà ṣe yoga torí mi kì í ráàyè. Torí ní ọjọ́ mìíràn mo máa ń tètè jí, mo gbudọ jìí kí aago mẹ́fà tolu ìgbà mìíràn aago mẹ́rin mo máa ń sábà jí tàbí aago márùn-ún tàbí aago mẹ́rin àtàbọ̀ màá tètè jí, màá, kí n lè tètè múra lọ sí ibi iṣẹ́ torí mo gbudọ tètè dé ibi iṣẹ́. Ẹ̀, bà-- so mo máa wa tètè múra. Mi ní ráàyè ṣe, ẹ́, yoga torí màá ń gba àkókò díẹ̀. Gẹgẹ́bi mo yé sọ láti ṣe yoga, mo dẹ̀ máa ń nílò láti tètè kúrò nílé tí màá lọ sí ibi iṣẹ́. Ìgbà tí mo máa ń ráàyè ṣe yoga yẹn, ìgbà tí mo bà kí ń jáde, tí mò bá níbi ń lọ, tí mò bá lọ sí ibi iṣẹ́ tàbí tí n bá ní òde tí mo fẹ́ lọ ìgbà tí mo máa ń ṣe yoga, nìkan nìyẹn.

Ẹ kò tí pẹ́ tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Ó ní software kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí ibi iṣẹ́ fún wa tó dá jú títí tẹ̀lẹ́ lọ. Àmọ́ àwa tí à ń ṣiṣẹ́, àwa òṣìṣẹ́, à mọ̀ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ pẹ̀lú software náà, à mọ̀ bí wọ́n ṣe ń lo software yìí náà. Wọ́n wáa ń ṣe ètò bí àwọn tó mọ̀, àwọn ta ń pè ní expert, àwọn tó mọ iṣẹ́ náà dáadáa, àwọn tó mọ software oun lo dádá bí wọ́n ṣe máa máa kọ́ wa. Wọ́n máa ń ṣe ètò ẹ̀ tí ó bá ti di ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yẹn, a máa wá àkókò láàárín ọ̀ṣẹ̀ láti fi kọ́ wa. A máa wá ṣe ìpè fídíò, wọ́n á ṣe ìpè fídíò pẹ̀lú wa, wọ́n máa tọ́ wa sọ́nà bí wọ́n ṣe ń lo software yẹn. Ìgbà tí mo máa ń ráyè kọ́ nǹkan tuntun nìyẹn. Ẹ aa se kan ní ọ̀ṣẹ̀ tó kọjá, ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun nìyẹn. Ó láwọn nǹkan kan tí mo kọ́ nípa software yìí náà bí mo ṣe lè lò ó àti àwọn ànfàní ẹ̀. Ìgbà tí mo kọ́ nǹkan tuntun kẹ́yìn nìyẹn, ó de ní bó ṣe lè ràn mí lọ́wọ́ ní iṣẹ́ mi, ó jẹ́ kí iṣẹ́ mi rọrùn sí èyí gidi gan-an, ó dẹ̀ sì jẹ́ kí àwọn nǹkan kan yé mi nípa iṣẹ́ mi tí ò yé mi tẹ́lẹ̀-tẹ́lẹ̀. Ànfàní nǹkan tuntun tí mo kọ́ yìí nìí, ọ̀ṣẹ̀ tó kọjá ni mo kọ́ gbẹ̀yìn. Bá dè tí di ọ̀ṣẹ̀ miíràn náà, a tún wá aye láti kọ́. A máa ṣe fídíò call pẹ̀lú àwọn tó mọ iṣẹ́ yìí, tó mọ iṣẹ́ yìí ṣe kó lè fọ̀ye yé mi nípa software yii na àti bó ṣe lè fi ṣiṣẹ́ dáadáa.

A! Èmi ò rántí ìgbà tí mo kẹ́yìn sunkún o. Ó ti pẹ́ tí mo ti a sunkún kẹ́yìn. Ẹ̀n, kò sì, kò sì, mi ò rántí ìgbà tí mo kẹ́yìn sunkún. Ẹ̀n, nnkan tó máa ń fa ẹkún ni ẹ̀, nǹkan tí ó bá ti banú èèyàn jẹ, tí ó bá ti a ṣẹlẹ̀, tí ó bá banú èèyàn jẹ, tí ì bá ti mú ní èèyàn dùn, ẹ̀, ló máa ń fa ẹkún. Àmọ́ mi ò rántí ìgbà tí nǹkan bẹ́yẹn ṣẹlẹ̀, tí ó máa fa ẹkún ó ti ṣe, ṣe díẹ̀ tí mo ti sunkún a kẹ́yìn. Mi ò sì rántí ìgbà tí mo sunkún kẹ́yìn. Ẹ̀n, ìgbà mìíràn náà ẹkún má-- ẹ̀, nnkan tó máa ń fa ẹkún sísun máa jẹ́ nnkan ayọ̀ tí inu èèyàn bá dùn ṣi gidi, tí ǹnkan ayọ̀ bá ti ṣẹlẹ̀ tí inu èèyàn dùn ṣe gidi, tẹ́ni ó lè fi ayọ̀ pamọ́, ó lè fa, iyen náà lè fa ẹkún. Iyẹn a ń pè ní ẹkún ayọ̀. Àwọn, tí àwọn nǹkan kan bá ti dá, tí àwọn nnkan gidi bá ti ṣẹlẹ̀ nínú ayé èèyàn tó bá dá tó dà mú kí inú èèyàn dùn gidi gan-an, ó lè fa àwọn ẹkún, àń tí a ń pè ní ẹkún ayọ̀ yìí. A, èmi ò rántí ìgbà tí mo a sunkún kẹ́yìn, ó ti, a ti pẹ́ gidi. Igbà mííràn náà nnkan tó máa ń fa ẹkún boya fún ọmọdé ni. Boya tan bá na ọmọdé, a ó lè fa ẹkún náà tí niná bá pọ̀jù. Ọmọdé ni ì máa sunkún, ìyẹn náà máa ń fa ẹkún. Àwọn nǹkan tí èmi mọ̀ tó máa ń fa ẹkún nìyẹn, yàtò ṣí yẹn èmi ò rántí ìgbà tí mo kẹ́yìn sun ẹkún. Mi ò rántí ìgbà tí mo sunkún kẹ́yìn.

Ẹ̀fọ́ púpọ̀ tí mo fẹ́ràn láti máa jẹ gidi gan ni. Àmọ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀fọ́ arówó jẹja, ó jẹ́ ẹ̀fọ́ tè èyàn lè fi jẹ òun kò òùn, èyàn lè fi jẹ ìrẹsì funfun, èyàn lè fi jẹ àwọn òkèlè bí i àmàlà tàbí ẹba tàbí fùfú tàbí iyán tàbí kúkúrú àti, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀fọ́ ni mo fẹ́ràn jù lọ, mo fẹ́ràn rẹ̀ ju àwọn ẹ̀fọ́ mìíràn bí i ẹ̀fọ́ ewédú tàbí àwọn ẹ̀fọ́ yòókù. Ẹ̀fọ́ arówó jẹja mo fẹ́ràn gidi gan ni àti kékeré ni mo n dẹ̀ fi fẹ́ràn rẹ̀. Mo n dẹ̀ máa fẹ́ràn tó máa fi àwọn ǹkan bíi edé tàbí ìgbín tàbí pọ̀nmọ́ tẹja bímọ tàbí ẹja yíyan tàbí ẹja ọ̀fọ̀ ọ̀rọ̀ sí inú ẹ̀fọ́ yìí. Mo de sì máa ń fẹ́ràn kí ẹ̀fọ́ òun ní ata à díẹ̀, ìgbà tí mo máa ń fẹ́ràn rẹ̀ jù ni ìgbà tí wọ́n máa ń ṣẹ̀ṣẹ̀ sè é, wọ́n máa ń fi jẹ òkèlè boyá bi púpúrú bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí mo máa ń fẹ́ràn láti máa jẹ ju níyen. Ǹkan tí mo fi fẹ́ràn ẹ́fo yi jù ni wípé kò ń jẹ́ ẹ̀fọ́ tó máa ń le gidi, ó dẹ̀ jẹ́ ẹ̀fọ́ tó máa ń bá oríṣiríṣi oúnjẹ ìbílẹ̀ lọ dáadáa. Iyí tí mo fi fẹ́ràn rẹ̀ jù ni yẹn, óun dẹ̀ ni ẹ̀fọ́ tí mo máa ń jẹ jù láti kékeré. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ gidi gan ni yẹn. Tí bá dẹ̀ ti fẹ́ jẹ bẹ́ẹ̀ yẹn, ó máa ń ní epo tó máa ń dùn. Ẹ̀fọ́ náà dẹ̀ máa ń dùn, ó dùn ju àwọn ẹ̀fọ́ mìíràn tí mo mọ̀. Idí niyen tí mo fi fẹ́ràn rẹ̀ gidi gan ni yẹn. Òun ni mo dè máa ń fẹ́ràn láti máa se ní gbogbo ìgbà.

Ẹ̀hn bemi se máa ń jí ní òwúrọ̀ máa ń yàtọ̀ síra. To bá ti jẹ́ ẹ́ẹ̀, àárín ọ̀sẹ̀ ni tí mò ń lọ sí ibi iṣẹ́, mo máa ń tètè jí ní òwúrọ̀. Mo máa wá ṣe nǹkan tan pé ni ki eyan máa ṣẹ́tí àláàmù sí ori fóònù rẹ̀. Mo máa ṣẹ́tí àláàmù láti jí ní bí aago mẹ́rin ní ìdájí kí n lè tètè múra. Bemi ṣe máa ń jí ní òwúrọ̀ nìyẹn. Tí n bá ti jáde bẹ́ẹ̀ yẹn, to ba je pe, ìparí ọ̀sẹ̀ ni bóyá ní ọjọ́ àbámẹ́ta tàbí ní ọjọ́ àìkú tí mi ò jáde, mi ò ní ṣẹ́tí àláàmù yìí torí pe mi ò ní ìdí láti tètè jí. Ìgbà tí mo bá ti wá máa jí yẹn ni fúnra mi mo máa ma dìde kúrò ní orí ibùsùn bí mo ṣe máa ń ṣe méjèèjì nìyẹn. Ìgbà mìíràn náà mi kì í ṣẹ́tí àláàmù ní àárín ọ̀sẹ̀ torí mo máa mọ̀ pé ẹ kí n jí, mo máa dẹ̀ jí láì ṣẹ́tí àláàmù láì jẹ́ kí aago dún sí mi ní etí. Tí mo bá ti wá jí bẹ́ẹ̀ yen, mo máa lo ìṣẹ́jú díẹ̀ bi máàrún tàbí mẹ́ẹ̀wá ní orí ibùsùn kí n tó dìde kí n ronú nípa àwọn ǹkan kan tí mo fẹ́ ṣe. Pàápàá jùlọ to bá jẹ pe mò ń jáde lọ ni màá ronú gbe àwọn ǹkan kan tí mo fẹ́ ṣe kí, kí n tó jáde kí ń má ba à gbàgbé láti a ṣe wọ́n. Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ kùtù nìyẹn ìgbà mìíràn náà mi kì í sùn ọ̀ọ́mọjú, tí mo bá ti sùn mọjú bẹ́ẹ̀ yẹn kò sí ǹkan kan tí mo fẹ́ jí lóru òwúrọ̀ fún un torí mi mi sùn. Àmọ́ tí mo bá ti ṣe yẹn, o mo máa ń rẹra a díẹ̀ de kí ṣi máa ń-- ó jẹ́ máa ń jẹ́ kí oorun máa kun èèyàn ní ọ̀sán. Ìgbà tí mo máa ń fẹ́ràn láti máa jí owú-- jí, jí ju ni ìgbà tí ó bá ti jẹ́ pe mi i jáde, màá mọ̀ pé kó si ibi tí mò ń kánjú lọ pé kò dè ṣí ǹkan kan tí ó fẹ́ tètè máa dìde lọ ṣe, kò sí ǹkan kan tí ó fẹ́ máa sá kiri fún, ọkàn mi máa ń balẹ̀ ará mi dẹ̀ ṣì máa ń balẹ̀, mi kì í máa ń gbọ̀n, mi ò dẹ̀ kí ń máa ń yára láti ṣe ǹkan kan. Ó máa ń jẹ́ kí ń máa ronú dáadáa, kò dẹ̀ kí ń jẹ́ kí ǹkan kan jù. Ó máa dè máa ń jẹ́ kí ara èèyàn balẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi, eh, pamọ́. Eh, ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti ṣe èléyìí àwọn fáìlì mi yẹn. Mo ní ibi tí mo máa ń kó sí ní ilé iṣẹ́ tí o ba ti jẹ́ àwọn fáìlì, ah, ilé iṣẹ́ ni ó ní, ah, drawer tó wà ní, ó ní drawer tó wà ní abẹ́, ah, tábìlì mi níbi iṣẹ́ tí mo fi ń ṣe iṣẹ́ tí a máa ń fi àwọn fáìlì sí tí mo dẹ̀ máa kó wọn pamọ́ sí tí máa ń, tí ó dẹ̀ ti, ah, drawer náà pa. Drawer ẹ lẹ́sẹ̀ ṣe fáìlì tó jẹ́ pé témi ni tí mo ń lò nílé. Ó ní àpò tí mo máa ń kó gbogbo wọn sí tí mo ti máa ń tọ́jú, eh, gbogbo wọn kí wọ́n má bàá sọnù kí wọ́n má dẹ̀, eh, sì bàjẹ́. Àwọn fáìlì mìíràn tí wọ́n bá ṣe pé wọ́n sẹ́ pàtàkì gidi gan ni mo máa, ah, ya àwòrán wọn, máa wá fi sí orí nǹkan tí wọ́n ń pè ní cloud mi tí ó máa ń fún wa lọ́rí íńtánẹ́ẹ̀tì. Torí tí, ah, fáìlì yẹn bá sọnù, màá lè lọ sí orí cloud yẹn ní orí íńtánẹ́ẹ̀tì láti lọ wa láti, ìdí, ó máa jẹ́ kí n mọ̀ wípé bí ilé bá ṣe ti sọnù tàbí tí ǹkan kan bá ṣẹlẹ̀ ṣe fáìlì tó wà ní ẹwà mi, èyí tó wà ní orí cloud yẹn kò sí ǹkan kan tó máa ṣe, ó sì máa wà ní ibi bẹ. Àwọn ǹkan tó máa ń jẹ́ kí màá fi fáìlì mi pamọ́ yẹn torí sí i ṣe fáìlì náà ni, eh, màá fi pamọ́. Ẹ̀ mííràn àwọn fáìlì kan wà tí jẹ́ pé, eh, mo ń lò níbi iṣẹ́ tí ó pọ̀ gidi gan tí kò lè gba inú, ah, ah, àpò, èyí tó wà ní abẹ́ tábìlì mi yẹn. Wá ní àwọn nǹkan tí wọ́n ń pè ní cupboard tó tóbi gidi gan ni tí a máa ń kó àwọn fáìlì wọ̀nyí sí wọ́n pọ̀ gidi gan ni. E ti lè. Ade ti tò wọ́n kí wọn lè mo èyí tí wọ́n li lò àti ibi towa niba tí wọ́n bá fẹ́ lò.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí, mo ṣì máa ń gun dáadáa. Àmọ́ kín ṣe mi ló máa ń wà fúnra mi. Ti n bá ti fẹ́ jáde bẹ́ẹ̀ yẹn, tí o bá jẹ́ pé ibi tí mo n lọ kò jìnnà, tàbí tí n bá ti fẹ́ yára dé ibi bẹ́ẹ̀ tí ọ̀nà náà o bá dẹ́tì dá, tí máa dẹ́ẹ̀tì rí pé alùpùpù ló máa tètè gbé mi dé ibi bẹ́ẹ̀, mo máa lọ. Mo máa rìn sí iwájú díẹ̀ láti ilé mi, mo dẹ̀ ṣe máa wá pè alùpùpù tó máa wá gbé mi. A sì máa sọ, ọ́ ni àwọn kan tó jẹ́ pé iṣẹ̀wọ̀n nìyẹn, láti máa wá alùpùpù, wọ́n a máa fi gbé èeyàn láti ibìkan lọ sí ibòmíràn, wọ́n dẹ̀ ṣì máa máa gba owó lọ́wọ́ wa. Máa wá pè alùpùpù, a máa wá sọ̀rọ̀ nípa owó tó à ma san, máa sọ owó tí mo fẹ́ san, a dẹ̀ sọ owó tí ó fẹ́ gbà, a dẹ̀ máa ṣe ìmọ̀ràn kí ẹ̀yin lè ka lè mọ̀ bóyá o ma pé àwa méjèèjì. Tí o bá ti jẹ́ ǹkan tó pé mi ni, ẹ̀ mo máa gbé. Àmọ́ tí o bá ti jẹ́ pé owó ti ẹni tó ń wa alùpùpù náà ń bèèrè bóyá ó ti pọ̀jù fún mi, mi ò ní gbé. Màá dúró dé alùpùpù emí. Ìgbà tí mo kẹ́yiń gun alùpùpù ni ọ̀sẹ̀ tó kọjá. Mo máa ń sáábà gun tí n bá ti ń jáde lọ bẹ́ẹ̀ yẹn, tí n bá ti ń lọ sí ọjà, mo máa ń gun alùpùpù yìí náà. Tí n bá dẹ̀ ti fẹ́ lọ kí ẹ̀yàn nan alùpùpù ni mo máa ń sáábà gun. Ìyẹn tí ó bá ti jìnnà, a gidi gan ni. Tó bá jẹ́ pé ọ̀nà yẹn ò dáa gidi gan tàbí ọ̀nà un fún, alùpùpù máa ń yára dé ibẹ̀ jù ọkọ̀ lọ. Ìdí nìyẹn tí mo fi máa ń gun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ jù wákàtì lọ, pàpá jùlọ tó bá ti jẹ́ iṣẹ́ tí wọ́n nílò, eh, tán tètè nílò fún mi láti parí, é, tí bá ti jẹ́ pé iṣẹ́ wọn pọ̀ gidi gan ní, mo máa ṣiṣẹ́ kọjá wákàtì tó jẹ́ kí n ṣiṣẹ́ lọ. Ìgbà mìíràn wá ti mo máa ń dúró sí ibi iṣẹ́ dí, é, alẹ́ tí iṣẹ́ bá pọ̀ jù fún mi tí mo dẹ̀ sì fẹ́ parí ẹ̀, tí mo bá ti fẹ́ wá padà wàá bà á ní ọjọ́ kéjì tí mo bá fẹ́ parí ẹ̀, kó tó di ọjọ́ kéjì, kò má rò tó, kò máa bà á di iṣẹ́ mìíràn ní ọjọ́ kéjì, é, mo máa ṣiṣẹ́ kọjá wákàtì lọ. Ago márùn-ún ni, ẹ̀, a máa ń parí iṣẹ́ ní ibi iṣẹ́ amọ́, ìgbà mìíràn wá ti mo máa ń dúró jù ago márùn-ún lọ tí iṣẹ́ bá ti pọ̀ gidi gan tí mo de fẹ́ rọ parí ẹ̀ ní ọjọ́ yẹn kó tó di ọjọ́ kéjì, àá, kó ti mo máa ń ṣiṣẹ́ kọjá wákàtì lọ ni. Ìgbà mìíràn náà wá, à tí, á, m bá ti parí iṣẹ́ mi amọ́ ti mo bá ti rí pé àwọn ẹlo mìíràn ń ṣe iṣẹ́ tí mo dẹ̀ fẹ́ ran ni lọ́wọ́ tó bá wu mí kí ń ran ení lọ́wọ́, tó bá dẹ̀ ti di pé ó ti ń, ákókó ti ń lọ mo lé rán ẹni hun lọ́wọ́, á bá á kọjá wákàtì wá, ẹ̀, wákàtì tí á ń parí iṣẹ́ díẹ̀, àmọ́ kò ní kọjà ì gidi gan torí mo ti ran ẹnì hun ni ọ́wọ́. Ìgbà mìíràn náà wá ti má wà nílé, tí báa sọ kí àkókó báyìí ni mo fẹ́ lò fún iṣẹ́, tó bá wa di pé, á, àkókó, ẹ̀, iṣẹ́ òun náà ti pọ̀ jù, àkókó tí mo sọ tí mo yàn fún iṣẹ́ yẹn lè má tò, mo wá nílò láti ṣiṣẹ́ kọjá wákàtì tí mo ti yan fún iṣẹ́ yìí. Ẹ̀, ó jẹ́ kínì ì, ìwọ̀n jẹ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀, ẹ̀, nígbà púpọ̀. Láti máa ṣiṣẹ́ kọjá wákàtì lọ ó jẹ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ dáadáa. Ti iṣẹ́ yẹn bá ti pọ̀ jù tàbí, tàbí tí mo máa róonu ṣi wákàtì tí mo fẹ́ lò fún iṣẹ́ dáadáa, ẹ̀, ó máa ń jẹ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ nígbà yẹn torí mo máa nílò láti iṣẹ́ kọjá wákàtì tí mo ti rò kí mo máa lò ọ́. Ó jẹ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní a'imoye ìgbá. Tàbí t'on ba ti fún mi ní iṣẹ́, t'on báa sọ fún mi pé, t'ọ́n báa sọ fún mi bí iṣẹ́ ń ṣe pọ̀ sí, tàbí t'ọ́n báa sọ fún mi pé báyìí báyìí ni iṣẹ́ ouń ṣe rí, ò tin, tí ǹ bá mọ̀, tó bá jẹ́ kí mo ti wá bẹ̀rẹ̀ iṣẹ́, ǹ kí ń tó mọ̀ kí báyìí ni iṣẹ́ ń ṣe pọ̀ tó, ẹ̀, mo máa nílò láti lò, á, ju wákàtì tí wọ́n so, ehn, pé mo máa lòò, pẹ̀lú wákàtí ti mo pé mo máa lòò ló ń sọ, á, pé mo máa lò lọ tàbí wákàtì tí mo rò kí mo máa lò lọ. Ìgbà mìíràn na.

Bẹ́ẹ̀ni, etí mi dára, ó dẹ̀ ṣe máa ń gbọ́ràn dáadáa. Ìgbà mìíràn wà tí orí bá ti ń fọ́ mi, màá rí pé bí i etí mi tún ti ń wà, màá rí pé ó yẹ kí n lọ sí ilé ìwòsàn nìyẹn kí wọ́n bá mi yẹ etí wò. Ìgbà mìíràn dẹ̀ wà tó jẹ́ pé mo kò ma nílò láti nu ni ó lè jẹ́ pé ó ti ṣe díẹ̀ àbí ó ti pẹ́ diẹ́ ẹ́ ti mo ti nu etí ò kè ẹ̀yìn ma nílò láti nu láti yọ ìdọ̀tí ẹ. Màá wá nu tó bá ti wáya. Etí orí fọ́ bá ti lọ, a jẹ́ pé ó ti tán nìyẹn. Àmọ́ tí kò bá ti lọ, tí ó bá ti mú kí orí sì máa fọ́ mi tàbí kí eyín máa dùn mí, mo máa nílò láti lọ sí ilé ìwòsàn kí wọ́n bá mi yẹ etí wò. Yatọ́ sí yẹn etí mi jẹ́ ǹkan tó ń ṣiṣẹ́ dáadáa, mo máa fi ń gbọ́ràn dáadáa, kò dẹ kí ń fún mi ní wàhálà. Etí mi dára. Gidi gan-an ni méjèèjì, etí méjì ni mo ní jẹ́jẹ́ bí gbogbo èèyàn ní. Àwọn èèyàn méjèèjì náà dẹ́ ẹ̀ṣẹ̀ dáadáa. Mo máa fi gbọ́ ọ̀rọ̀ dáadáa kò dẹ̀ kí fún mi ní wàhálà. Ó dẹ̀sì máa ń gbìyànjú láti máa nu ní gbogbo ìgbà tàbí tí màá ti rí pé ìdọ̀tí ti ń pọ̀ síbi bẹ́ẹ̀ wá, n gbìyànjú láti máa wá àsìkò láti máa nu etí mi dáadáa kí ìdọ̀tí ó máa bá pọ̀ jù, kó má bá à fa wàhálà fún mi. O ní àwọn ǹkan kan tó máa ń lò, máa fi nu etí táa ń pè ní earbud. A máa fi nu etí tàbí èélú tí. Earbud ni ní èdè gẹ̀ẹ́sì, ìnútí ni ní èdè Yorùbá. Ma-- la máa fi nu etí mi kí ó lè máa jẹ́ kí etí mi máa ṣiṣẹ́ dáadáa, kí ìdọ̀tí má jẹ́ ṣi pọ̀ gidi si.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi. Mo máa ń kí ń sí pé mo ṣe ìtọ́jú ọjà mi kí nǹkan kan bú máa máa ṣe wọ́n, kí àwọn tó oníbàárà mi lè máa ra, torí tí ọjà mi bá ti bàjẹ́ bẹ́ẹ̀ yẹn, tí nbá dẹ̀ ti ta, eh, wọ́n máa ń dà padà fún mi ínú wọn o dẹ̀ kí ń dún ṣí. Ìgbà mìíràn náà tó ọjà mi bá ti bàjẹ́, ti n bá ti rí, eh, mi kì í fẹ́ ta, ti n bá ti tà bẹ́ẹ̀ yẹn a jẹ́ pé bóyá mi rí pé ó ti bàjẹ́ ni. Tí àwọn tó bá dẹ̀ ti rà lọ́wọ́ mi tí wọ́n bá ṣe rí pé ó ti bàjẹ́, wọ́n máa dà padà fún mi, mo dẹ̀ máa nílò láti dáwọ́ wọn padà fún wọn tàbí láti fún wọn ní ọjà mi. Tótàbí ọjà mi bá dẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ yẹn, ó máa, à, ko kin jẹ kí n rí, ẹ, ère dáadáa ní, ẹ, orí ọjà náà. Ìdí ni yẹn ti mi fi máa ń tọ́jú ọjà dáadáa, àwọn ìgbà mi, mo dẹ̀ sin ma rí pé eh ó wà ní ọ̀nà tí oye kò wà, kí ó lè wun àwọn oníbàárà. Mo máa ń rí pé ọjà mi mọ́ ó tónítóní, mo máa ń nu ìdọ̀tí kúrò ní ara wọn. Mo dẹ̀ máa rí pé wọ́n kò àwọn tó lè jábọ́ fọ́, wọ́n kì í jábọ́, mo dẹ̀ máa gbé wọn sí ibi tí wọ́n ti lè jábọ̀ àti da ibi tí nǹkan búruki o ti lè ṣe, ṣe wọ́n. Ọ̀nà tí àwọn ọ̀nà tí mo máa ń gbà láti máa tọ́jú àwọn ọjà mi, à, ni ìwọ̀n yìí. Ó dẹ̀ sì ní àwọn mìíràn ọ̀nà tó jẹ́ kí a máa wọ́n máa ń bàjẹ́ tí ń kọ̀ wá sí ní ààyè tó tutù, mo máa wá inú nǹkan tí a ń pè ní freezer gbé wọn sí kí wọ́n má bà bàjẹ́. Ó dẹ̀ ní àwọn nǹkan náà tó máa gbúdọ̀ wà ní ibi tó gbóná, kí wọ́n má tí wọ́n bá ti wà ní ibi tó gbóná bí ẹ wọn máa ba bàjẹ́, mo máa wá wá ibi tó gbóná gbé wọn sí. Ọ̀nà oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà tọ́jú àwọn ọjà mi torí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n, ìdí nìyẹn tí wọ́n fi nílò oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ láti máa tọ́jú wọn. Mo máa ń gbìyànjú láti máa tọ́jú ọjà mi dáadáa kí n lè ta fún iye tó jẹ́ kí n ta torí tí ọjà bá ti bàjẹ́ bẹ́ẹ̀ yẹn, mi ni lè ta fún iye tó yẹ kí n ta. Kò dẹ̀ ní jẹ́ kí n rí èrè dáadáa ní, ẹ, ẹnu iṣẹ́ ó dẹ̀ máa jẹ́ kó ná mi lówó. Owó tí ó yẹ kí n ná tó bá jẹ́ pé mo tọ́jú ọjà náà dáadáa. Ìdí ni yẹn tí mo ti máa ń ṣe, tí mo fi máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáadáa, kò máa bà náà mi ni owó.

Ọ̀nà, àwọn ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Láàárín ara àwọn ọ̀nà yẹn ni wípé bá ṣì jẹ́ ẹni tí mo fẹ́ràn dáadáa tí mo fẹ́ràn bó ṣe ń sọ̀rọ̀, ara ǹkan tó máa jẹ́ kí n gba wọn sí iṣẹ́, pàápàá júlọ̀ tó bá ti jẹ́ pé iṣẹ́ wọn ṣe papò mọ́ kí ènìyàn máa sọ̀rọ̀. Mo dẹ́ ṣì máa wò nǹkan tí à ń pè ní resume wọn tó bá ti dá, tó bá ti jẹ́ ǹkan tó fẹ́ràn ni. Àwọn kan wà tí mo máa ń wà lórí ibi bẹ́ẹ̀, bóyá wọn tí ń ṣiṣẹ́ náà tẹ́lẹ̀, bóyá wọn tí ń ṣiṣẹ́ tó jẹ mọ́ iṣẹ́ tọ́ fẹ́ ṣe fún mi yẹn tẹ́lẹ̀. Tó bá ti jẹ́ pé wọ́n ti ń ṣiṣẹ́ náà tẹ́lẹ̀, màá fẹ́ gbà wọ́n sí iṣẹ́. Bá ṣì jẹ́ pé wọ́n jẹ́ ẹni tó ní ìwà wù, màá fẹ́ gbà wọ́n ṣiṣẹ́. Tó bá jẹ́ pé wọ́n jẹ́ ẹni tí ọ́ máà n tètè dé ibi iṣẹ́, màá fẹ́ gbà wọ́n ṣiṣẹ́. Tó bá tutu jẹ pé ọ́ jẹ́ ẹni tí wọ́n kìí kùn lẹ́nu iṣẹ́, tí ó dẹ̀ kí ń bá àwọn tán jọ̀ ṣiṣẹ́ jà, tí wọn kí ń bá àwọn ẹlòmíì jà, màá fẹ́ gbà wọ́n sí ẹnu iṣẹ́ náà. Bá sì jẹ́ ẹni tó mọ̀ wa wù gidigidi tí ó mọ̀, tó mọ àyẹ̀wò ni ibi iṣẹ́ tí ó dẹ̀ kí n fi iṣẹ́ ṣere, tí ó dẹ kí n kọ iṣẹ́, à máa fẹ́ gbà àwọn náà sí ẹnu iṣẹ́. Bí èmi ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni ìwọ̀nyí. Tó bá dé jẹ́ ẹni tí ò kí ń ní yàn lára tí ó dẹ̀ kí ń fún yàn ní wàhálà náà. Àwọn ǹkan tí mo máa ń wá nínú àwọn tó yẹ fi ṣe alábàáṣiṣẹ́ pọ̀ ni wọ́n. Àwọn tó bá tì wà ní gbogbo kí ń ní wọ̀nyí ní ara, àwọn yẹn ni mo máa ń yàn láti bá mi ṣe iṣẹ́ pọ̀ kí iṣẹ́ ọ̀ún lè rọrùn fún mi àti fún àwọn náà àti fún gbogbo ènìyàn, kí wàhálà má jẹ̀ ṣi ẹwà ní ẹnu iṣẹ́ náà. Ìdí nìyẹn tí mo fi máa ń wá àwọn kí ńi wọ̀nyí ní ara, àwọn tí ó yẹ ká jọ máa ṣe iṣẹ́ pọ̀ níyẹn. Àwọn ǹkan tó máa mú mi yàn alábàáṣiṣẹ́ pọ̀ níyẹn, tó bá jẹ́ kí iṣẹ́ ọ̀un máa ye àbí tó bá jẹ́ kó ti ní ìmọ̀ iṣẹ́ ọ̀ún tẹ́lẹ̀tẹ́lẹ̀ dáadáa tí kò dẹ̀ kí ń gbó ni lẹ́nu. Àwọn yẹn ni mo máa ń fẹ́ràn láti máa yan àwọn iṣẹ́ ọ̀ún náà torí wọ́n á lè mọ iṣẹ́ ọ̀ún ṣe dáadáa, wọ́n á lè mọ ǹkan tó yẹ kí wọ́n ṣe. Wọ́n ò dẹ̀ ní máa fún èyàn ní wàhálà àbí wọ́n ò dẹ̀ ni máa ko iṣẹ́, ìdí nìyẹn ti mo fi máa ń yan ẹni bẹ́ẹ̀ yẹn.

Ẹhn, ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi, ẹ́h tó bá paapa ju lọ, tó bá ti jẹ́ ìgbà tí a ń pè ní ìgbà ọyẹ́, ti ọyẹ́ bá ti ń fẹ́ tí ìdọ̀tí bá de ṣi wà ní atẹ́gùn gidi gan-an, ọkọ̀ mi máa ń dọ̀tí tí n bá ti lọ wá lọ síbi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tí mo bá de ti wá dé, ọkọ̀ mi máa ń dọ̀tí, idi nìyen tí mo fi máa ń fọ ní ah, gbogbo ọjọ́ paapa ju lọ ní òwúrọ̀ tí mo bá ti jí bẹ́ẹ̀ yẹn, ara nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni yẹ́n tí n bá ti jí, ẹ́ kí n tó lọ ṣe àwọn iṣẹ́ mi, mo máa n fẹ́ fọ ọkọ̀ mi kó lè tètè gbẹ̀ kí n tó máa múra tán láti lọ sí ibi iṣẹ́. Ah, mo máa fọ mi kí n fẹ́ pẹ́ lórí ẹ̀, mi kí n fẹ́ máa lo jù wákàtí kan a ní orí ọkọ̀ fífọ̀ yìí. Àmọ́ tó bá ti jẹ́ ìjọ́ eetì tàbí ìjọ́ àbámẹ́ta tí mi a tètè jí tàbí tí mi nílò láti tètè gbé ọkọ̀ ń jáde lọ láàárọ̀, mo máa fi ọkan bàlẹ̀ fọ ọkọ̀ náà kó lè mọ́ tónítóní kí a àwọn ìdọ̀tí tí mi ráyè fọ kúrò n bẹ́ẹ̀ ní àárín ọ̀sẹ̀ máa lè fọ̀ wọ́n kúrò gidi gan-an ni. Ó ṣe pàtàkì fún mi torí mo feràn lati máa wa ọkọ̀ tó mọ́ gidi gan-an ni, tó mọ́ nínú ati to mo ni ìtà tí kò de ṣi ìdọ̀tí kankan a ní ara rẹ̀. Ẹ́n jẹ́jẹ́ bi mo ti sọ ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi, a mo máa ń fọ ni wákàtí kan ní àárín ọ̀sẹ̀. Àmọ́ tó bá ti jẹ́ ìjọ́ ìsinmi ni mo máa ń tóbí ó máa ń tó pé wákàtí méjì kí n tó fọ ọkọ̀ tán torí mi níbi tí mo fẹ́ kánju lọ, mo máa wá, mo máa wá fi ọkọ̀ bàlẹ̀ fọ ọkọ̀ náà gidi gan-an ni kí ó lè mọ́ tónítóni tí ó bá ti mọ́ bẹ́ẹ̀ yẹn inu mí máa ń, máa ń dùnsí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Paápaà jùlọ tí m bá ti ṣe nǹkan tí ó yẹ kí n ṣe tàbí tí mo ti ṣàdéhùn pẹ̀lú ara mi pé mi ò ní ṣe mọ́, tí mo bá ti wà dí pé mo rí pé ǹkan tí mo ṣe yìí o dáa, máa wá bí maa ṣe ṣe ìsọdọ̀tun ọkàn. Máa wá àsìkò láti jókòó láti máa ronú pẹ̀lú a pẹ̀lú ara mi pé àwọn nǹkan kan báyìí tí mo ṣe yìí o dáa. Máa dẹ̀ wá bí mo máa ṣe ṣe àdéhùn pẹ̀lú ára mi láti máa ṣe wọ́n mọ́. Gbo bí mo ṣe máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nìyẹn. Ìgbà tí mo máa ń sábà ṣe ìsọdọ̀tun ọkàn ni àárọ̀ kùtùkùtù ní òwúrọ̀ tàbí ní ìdájí tí mo bá ti jí bẹ́yẹn, tí mo bá ti wà lórí ìbùsùn kì n tó dìde. Mo máa ń ṣe àwọn ìsọdọ̀tun ọkàn fún àkókò díẹ̀, ìgbà mií ò máa ń pẹ́, ìgbà mií náà kò dẹ̀ kì n pẹ́. Màá ronú nípa àwọ̀n nǹkan tí mo ṣe sẹ́yìn tí ó jẹ́ nǹkan tí kò yẹ kí n ṣe àti bí mo ṣe lè pa ara mi mọ́ ní ọjọ́ iwájú. Àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn, tí n ba ń ṣe ìsọdọ̀tun ọkàn, àwọn nǹkan tí mo máa ń ronú npà nìyẹn. Ìgbà tí mo máa ń sábà ṣe ìsọdọ̀tun ọkàn ni ìgbà tí ọdún máa ń parí ní oṣù ọ̀pẹ. Ìgbá yẹn n mo máa ń sábà ṣe ìsọdọ̀tun ọkàn kí ọdún mìíràn tó bẹ̀rẹ̀, kí n lè mọ ǹkan tí mo fẹ́ ṣe ní ọdún tuntun yìí, kí n lè mọ ǹkan tí mii ní ṣe náà kí ọdún lè lọ bí mo ṣe fẹ́ kí ó ṣe lọ. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà, ó máa ń jẹ́ kí n mọ bí mo ṣe ń lọ àti àwọn nǹkan tó yẹ kí n ṣe àti àwọn nǹkan tí o yẹ kí n ṣe. Ó dẹ máa n tọ́ mi sí ọ̀nà, ó dẹ̀ jẹ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gidi gan ni torí ó máa ń kọ́ mi nípa ara mi dáadáa. Ó dẹ̀ jẹ kí n máa n rí ara mi gẹ́gẹ́ bí èèyàn tí ó lè ṣe nǹkan tó dáa. Ó dẹ̀ sì máa ń jẹ́ kí n máa wo ayé mi bóyá ó ní àwọn nǹkan kan tí o wà nínú ayé mi tí ó yẹ kó wà ní ibi bẹ́ẹ̀. Mo máa wá ọ̀nà láti máa yọ wọ́n kúrò nínú ayé mi kí n lè màá ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ní gbogbo ìgbà. Tí mo bá dẹ̀ tí ṣe àṣìṣe náà, mo máa wá àsìkò láti ṣe ìsọdọ̀tun ọkàn yẹn náà kí n má bá ṣe àṣìṣe yẹn mọ́. Màá jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún mi. Tí mo bá ti ṣe ìsọdọ̀tun ọkàn yẹn, mo máa rán mara mi létí pé àwọn nǹkan báyìí báyìí ni o yẹ kí n máa ṣe síra mi tàbí sí ẹlòmíi kí gbogbo nǹkan wọ̀nyí ló máa ń jẹ́ kí n jẹ́ èèyàn tó dára, èèyàn tó mọ̀ nǹkan tó tọ́ àti nǹkan tí ó yẹ. Yẹ ó dẹ̀ máa ń pè mi náà o dẹ̀ sì máa ń pè àwùjọ àti àwọn tó bá wà ní àyíká mi.

Irú, eh, ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jùlọ ni èyí tó gùn. Ìgbà mííràn wà tí mo máa ń lò èyí tó, eh, kúrú, eh, bí mo bá ṣe múra síi ni ó ti máa ń jẹ́ kí mo mọ irú ìbọ̀sẹ̀ tí mo máa wọ̀ ní, eh, ọjọ́ náà. Eh, tí òtútù bá ti, eh, mú bẹ́ẹ̀ yẹn, tí atẹ́gùn bá ti fẹ́ tó òtútù bá ti mú mi gidi, yàá tí, eh, màá wà ní ìgbà oyẹ tàbí tí ara mi bá dá tí òtútù bá ti mú mi, màá fẹ́ máa wọ ìbọ̀sẹ̀ tó gùn gidi, tó máa ń gùn dé orúnkún mi kí òtútù máa ba mà pa mí ní, eh, ẹsẹ̀. Eh, àmọ́ tí ìgbà mìíràn náà tí bá ń jáde lọ, tí màá wọ, eh, aṣọ bí i súùtù tàbí aṣọ ti a lè wọ ìbọ̀sẹ̀ sí, ìbọ̀sẹ̀ tó kéré ni mo máa ń wọ̀ sí eh shoe, bàtà ẹsẹ̀ mi ìbọ̀sẹ̀ tó kéré ni mo máa wọ̀. Mo dẹ̀ máa fẹ́ kó bá aṣọ tí mo wọ̀, eh, mú. Ẹ̀gbà mìíràn náà tí màá ń gbá bọ́ọ̀lù, tí màá ń ṣe eré ìdárayá, tí màá wọ bàtà tó tóbi, tó lè dáàbò bò ẹsẹ̀ mi, mo gbúdọ̀ wọ, eh, ìbọ̀sẹ̀ náà, eh, tó gùn díẹ̀, ó tẹ̀ gbúdọ̀ kí di ẹ́ kí ó lè dáàbò bò ẹsẹ̀ mi, eh, dáadáa. Irú àwọn ìbọ̀sẹ̀ tí mo máa ń wọ̀ yìí, èyí tí mo máa ń fẹ́ràn jùlọ, eh, ni èyí tí, eh, ó máa ń dáàbò bò ẹsẹ̀ mi, èyí tí, eh, ó jẹ̀ jẹ́ ki ó, ó ki di ẹ́ àmọ́ tí ó ki gidi gan, tó jẹ́ dúdú. Èyí tó dúdú yẹn náà ni mo á fẹ́ràn jùlọ láti máa, máa wọ̀.

Bẹ́ẹ̀ni, a máa ń ṣe, eh, ìgbéjáde ní, eh, ibi iṣẹ́. Tó bá sí di ìgbà tí a bá ṣe ayẹyẹ, eh, kòkan ní, eh, ibi iṣẹ́, a máa gbé ara wa jáde lọ jẹun ní, eh, ilé, ah, oúnjẹ. A dè máa ń lo si odò míràn náà, a máa ń lo sí ibi tí a ti máà ya àwòrán pò. Gbogbo wa dẹ máa lọ sí ibi tí a tì máa jẹun. Oníkálukú máa sọ nǹkan tó fẹ́ jẹ, wọ́n á dè gbé wá fún un. Yàtò sí ìyen náà, a máa ń lo se nńkan tí wón ń pè ní marketing fún àwon ojà wa ta ń tà, àti àwon kókàn ta ń se. A máa lọ wá àwọn oníbàárà tuntun tó máa wá ra ọjà. A dè máa ń nílò ká máa lọ sí ìta. Ká dẹ́ máa lọ sí àwọn ayẹyẹ tó ti ń ṣe ní ọdún yìí sì lè máa sọ àwọn nǹkan tó ń tà fún àwọn tó lè di oníbàárà rẹ̀ ní ìjọ́wájú. Àwọn wọ̀nyí ni, ah, àwọn ìgbéjáde tí a máa ń sábà ṣe. Ti mo rántí èyí tí a máa ń ṣe tó pọ̀jù lọ ni tí, ah, oúnjẹ yẹn. Tó bá tì di ìgbà tí a bá ń ṣe nǹkan kan ní, ah, ilé iṣẹ́, a máa gbé ara wa jáde. A máa lọ jáde lọ sí nǹkan tí a ń pè ní restaurants ní èdè gẹ̀ẹ́sì tàbí, ah, ilé oúnjẹ tó ti ń ta oúnjẹ. Oníkálukú máa jòkó, a máa ra oúnjẹ, a lè máa jẹun, a máa gbádùn, ah, ara wa. A dè máa ṣe ìgbà mìíràn náà a máa ń lọ ṣe fún eré ìdárayá àti àwọn nǹkan mìíràn.

Ẹn, ọkùnrin ni mí, mi kì í ṣe irun mi, èmi máa ń gẹ̀ ẹ́ ni. Mi kì í dín irun, àwọn obìnrin ló máa ń dín irun. Ọkùnrin ni mí, mo máa ń gẹ irun mi, mi kì í dì í. Tí mo bá ti fẹ́ gẹ irun mi bẹ́ẹ̀ yẹn, ìgbà tí ó bá ti kún díẹ̀ ni mo máa ń gẹ̀, tàbí tí ó bá ti ṣoro yà, tàbí tí mo bá fẹ́ lọ ṣe nǹkan pẹ̀lú ènìyàn, bí à mo fẹ́ lọ sí òde, ẹni, àbí mo fẹ́ lọ ṣe àjọyọ̀ ní ibi kan, tí mo bá ti wo irun mi tí wá ṣe ńkan tí mi ò lè fẹ́ gbé lọ bẹ́ẹ̀, ma lọ gẹ̀ ẹ́. Bí mo ṣe máa ń gẹ̀ ẹ́ ni pé ìgbà mìíràn ma pè ẹni tí ó ń bá mi gẹ irun, bí à ayé wà fún mi láti wá gẹ irun náà, ìgbà mìíràn náà mo kò lè lọ sí ibi bẹ́ẹ̀. Ìgbà tí mo bá rò pé ayé irun ò ní pọ̀ síbẹ̀ tí mo máa ráyè jókòó. A gẹ irun tí mo nílò láti máa dúró, a pẹ́ fún àwọn ènìyàn láti gẹ irun wọn tán. Bí mo ṣe máa ń gẹ irun mi nìyẹn. Ó dẹ̀ ní bí èmi ṣe máa ń gẹ̀ ẹ́ mi kì í gẹ̀ mọ́lẹ̀. Mo máa ń gẹ̀, wọ́n á fi àtàǹrín yẹn sílẹ̀, ẹ̀gbẹ̀ẹ́gbẹ́ẹ́ yẹn nìkan ni wọ́n máa gẹ̀. Bí mo ṣe máa ń gẹ irun mi nìyẹn, mo dà máa fẹ́ láti máa yà á, kó máa mọ́. Bí mo ṣe máa ń ṣe irun láti sí tèmi nìyẹn ṣiṣẹ́ bí ọkùnrin. Ó dẹ̀ jẹ́ ìkan tí mo fẹ́ràn gidi ganni torí, ó máa ń jẹ́kí ojú mi kori dáda.

Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Àwọn tí mo jọ ń ṣiṣẹ́, tan jọ ń ṣiṣẹ́ pọ̀ ní ilé iṣẹ́ jẹ́ ènìyàn tí a máa ń dá síra, tí a máa ń tètè múṣẹ́ ní àárọ̀ bẹ́ẹ̀ yẹn ní òwúrọ̀ a máa ń kí ra wa. Ìgbà mìràn e mi ni ákọ̀ọ́kọ́ kí wọ́n, ìgbà mìràn náà olootu máa ń kọ́kọ́ kí mi. Ti bá lè ní ìbéèrè lọ́wọ́ wọn nípa iṣẹ́ tí mi ò mọ̀, àbí tí mo fẹ́ bèrè mọ̀ ṣé ṣe dáadáa mo máa bi wọn, wọn a lè sì máa dá mi lóhùn dáadáa. A lè sì máa ń kí ra, máa ń bá ara wa sọ̀rọ̀, àmọ́ kì í ṣe gbogbo ìbá. Jé ọ̀rẹ́ tó súmọ́ ara bẹ́ẹ̀ yẹn a mọ̀? Ọ̀rẹ́ náà ni mo sì lè pé gbogbo wa. Kò sí èyí ǹkan ǹkan nínú wọn tí mo ní wàhálà pẹ̀lú tàbí tó máa ń fa wàhálà fún mi. Kò lè sí nǹkan kan lọ́nà tó ní ìjogbon. Gbogbo wa máa ń fúnra wa ní ọ̀wọ̀ tó tọ́ àti èyí tó yẹ. Bí ìbáṣepọ̀ wa ṣe máa ń rí nìyẹn o dẹ̀ sì máa ń lọ dáadáa. Kò kì í sí ìjà ní àárín nǹkan kan nínú wa. Papàjùlọ èmi, kò ṣe nǹkan kan wọ́n tí mo ti bá jà rí tàbí tí a ti bá ara wa jiyàn rí tó fẹ́ lè kó fa wàhálà tàbí ariwo ní ilé iṣẹ́ náà. Bí ìbáṣepọ̀ mi ṣe máa ń lọ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi pọ̀ ni yẹn. Ìbáṣepọ̀ wa máa ń lọ dáadáa. A dẹ̀ máa ń hù ìwà dáadáa sí ara wa bí mo ṣe máa ń jẹ́ nìyen.

Ẹ̀ tí n bá ti fẹ́ mọ̀ bí àwọn oníbàárà mi, boyà wọn ń parọ́, boyà wọn ń sọ òtítọ́ fún mi, bá kí n tó lọ sí ọ̀dọ̀ wọn, máa kọ́kọ́ lọ bèrè ìyè tí nǹkan jẹ́. Bá kí n fẹ́ rán ǹkan ní ọwọ́ wọn ni, màá kọ́kọ́ lọ bèrè nìbò mi. Kọ́kọ́ lọ bèrè ìyè ǹkan bẹ́ẹ̀ yẹn ní ìbò mi, ti n bá ti wa lọ sọ́dọ̀ wọn. Tí ìyè bá ti yàtọ̀, tó bá yẹ́ yàtọ̀, ẹ bá ti pọ̀ gidi gan ni, màá mọ̀ pé wọ́n ń parọ́. Tó bá dẹ̀ jẹ́ wípé wọ́n fẹ́ rán ǹkan ní ọwọ́ mi ni, tí wọ́n bá ń sọ, tí wọ́n bá ń parọ́ fún mi náà, oò ní bí màá ṣe mọ̀ torí mo ní àwọn mi ta mi tí wọ́n rán ǹkan ní ọwọ́ mi náà tí mo mọ̀ pé wọn ò lè parọ́ fún mi àwọn tó súnmọ́ mi gidi gan. Torí tí n bá ní oníbàárà kan tó ń parọ́ fún mi, màá mọ̀ torí mo kí n ṣe ọnìkan ni mo ń bá ṣe iṣẹ́ pọ̀. Kì í ṣe ọnìkan ló jẹ́ oníbàárà mi. Ó ṣe kókó láti máa mọ̀ tí oníbàárà èèyàn bá ń parọ́. Kọ́ máa bá à gba ẹni náà kí ẹni náà má bá à pàdánù owó. Díẹ́ kò máa bá à sọ owó nù. Ó lè yí ṣe kókó láti máa mọ̀ bóyá wọn jẹ́ èèyàn dáadáa náà. Ẹ̀mí máa-- àwọn tí mo ń bá ṣe, tí mo ń bá tajà àwọn tó jẹ́ oníbàárà mi, wọ́n jẹ́ àwọn tí mo ti ń tajà fún láti ìgbà díẹ̀. Tí wọ́n bá ti wá ń parọ́ beyẹn, mo máa ń mọ̀. Wọ́n dẹ̀ máa mọ̀ kí n mọ̀ pé wọ́n ń parọ́. Ìdí nìyẹn tí wọn kì í fi máa parọ́ fún ẹ̀mí.

Àbẹ́ẹ̀ni, mo máa ń lò ohun e èro ìrànwọ́ ohùn, pàápàá jùlọ tí màá ń bá àwọn tó pọ̀ sọ̀rọ̀, tí wọ́n bá lè lè gbó mi dáadáa. Tí e àwọn Yorùbá pọ̀ tí mo fẹ́ sọ nǹkan fún wọn tó ṣe pàtàkì gidi kan ni tí mo fẹ́ kí gbogbo ènìyàn gbọ́, mo máa gbìyànjú láti lò e ohun e èro ìrànwọ́ ohùn, pàápàá jùlọ tí ó bá wà ní èdè gẹ̀ẹ́sì à ń pè ní public address System. Ìyẹn ni ohun ìrànwọ́ ohùn. Ìgbà tí mo máa ń sábà lò ni ìgbà tí a wọ́n bá ti pè mí síwájú láti wá bá àwọn èèyàn sọ̀rọ̀ tàbí tí a bá ṣe ìpàdé tí àwọn èèyàn lè pọ̀ díẹ̀, tí mo nílò láti bá. Gbogbo ènìyàn sọ̀rọ̀ nígbà kan kí wọ́n gbọ́ ohun tí e ẹni náà ń sọ, mo máa lò ohun ìrànwọ́ ohùn kí gbogbo èèyàn lè gbó mi. Ìgbà mìíràn tí wọ́n bá wà ní ṣùkúrù tí mo fẹ́ bá àwọn tajo wà ní kíláàsì kan tajo wà ní ilé ẹ̀kọ́ kan sọ̀rọ̀ náà, màá nílò láti lò kí wọ́n lè gbó mi. Ba yen se wà nínú ibi tí ìrá tó tóbi gidi kan ni tó fẹ̀ gidi gan ni, màá nílò láti lò náà kí gbogbo ènìyàn lè gbọ́ nǹkan tí mò ń sọ. Ó dáa láti máa lò ó kí ènìyàn lè máa gbọ́, káwọn ará èyàn tó kú lè máa gbọ́ ohun tí olúwa e sọ. Láìsí ìyẹn, a màá nílò láti máa pariwo gidi gan ni. Àmọ́ torí pé a ní o ohun e ìrànwọ́ ohùn, ànílò láti máa pariwo tí a bá ń sọ̀rọ̀, a kan máa gbé sí ibi ẹnu ni a dẹ̀ máa máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀, a máa máa rọra sọ̀rọ̀. Tí ó bá ti jẹ́ ohun e ìrànwọ́ ohùn tó ń ṣiṣẹ́ dáadáa, gbogbo àwọn èyàn tó wà ní àyíká á máa gbọ́ ohun ohun èèyàn wọ́n dẹ̀ máa gbọ́ nǹkan tí ẹni u so ẹni ńaa ń sọ dáadáa. Oríṣiríṣi ohun ìrànwọ́ ohùn ló wà. Àwọn kan wà tí èèyàn máa ń fi sí aṣọ níbi aya tó máa ń ó kéré báyìí ó dẹ̀ máa ń ṣiṣẹ́ dáadáa. Àwọn kan náà wà tí èyàn máa ń dì mú sí ọwọ́, ìyẹn a máa gbé sí ibi ẹnu. Ìyẹn náà ń ṣiṣẹ́ dáadáa amọ́ ìyẹn jẹ́ ii èyí ta máa ń kọ́kọ́ lò ó dẹ́ti pé tí èyín sì wà. Imi na dẹ wà tí a máa ń gbé kọ́ a orí, a máa ń gbé kọ́ orí a máa fi ṣe é tí a máa fi e nǹkan tó tan máa máa sọ̀rọ̀ sí yẹn sí ibi ẹnu tí a bá ti gbé èyí yóò ku ẹ sí. Oríṣiríṣi náà ló wà. Mo lè ti lò a méje nínú mẹ́tẹ́ẹ̀ta tí mo dárúkọ, mo ti lò méje nínú mẹ́tẹ́ẹ̀ta náà. Àwọn ohun ìrànwọ́ ohùn to tí mo mọ̀ tó wà níyẹn, mo dẹ̀ sí máa ń lò wọ́n torí ó dáa láti máa lò tí èyàn bá fẹ́ bá àwọn a tó wà ní àwùjọ sọ̀rọ̀ tàbí àwọn èèyàn tó pọ̀ sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Ìgbà tí mo máa ń wọ ìbọ̀wọ́ ni ìgbà tí n bá ti fẹ́ ṣe iṣẹ́ tó lè mú kí a, kí n fọwọ́ farapa. Ìgbà mìíràn tí n màá fẹ́ ṣe oúnjẹ bẹ́yẹn, tí n bá, tó bá jẹ́ wipé ohun nǹkan tó máa pẹ́ ni àbí nǹkan tó máa, tó máa pọ̀ gidi gan ni, mo máa n wọ ìbọ̀wọ́ kí n lè máa fi sọ oúnjẹ, kí n dẹ̀ lè máa fi ṣí e ìdérí i, a àwọn nǹkan tó máa n gbeka na sí orí iná bí e nǹkan ta ń pè ní à pọ́tì. Gbé pọ́tì kaná bẹ́yen tọ bá ti gbóná gidi, ti n bá ti fẹ́ ṣí ìdérí ẹ̀, mo máa r-- rí pé mo fi à ib--ìbọ̀wọ́ ṣọ́wọ́ kí n é ṣí láì jẹ́ kí a ìdérí pọ́tì máa dùn mí lọ́wọ́. Ti n bá dè ti fẹ́ ṣe okoko náà ní ìta. Ti ń bá ti wá n ìta tí n bá ti ń ṣan oko, tí n bá ti fẹ́ kí àwọn ẹkọ́na mi dọ̀tí, mo máa wọ ìbọ̀wọ́ fi ṣe a iṣẹ́ oko náà. Bóyá máa fi a máa--si gi koríko ni, bóyá mo ń gẹ́ koríko ni tàbí mọ́ ń bomi sí àwọn nǹkan tí mo gbin, mo máa gbìyànjú láti wọ ìbọ̀wọ́. Ti n bá dè ti fẹ́ ṣe nǹkan tó jọmọ́ nǹkan ìdọ̀tí náà. Bóyá mo fẹ́ gbá ìdọ̀tí ni tàbí mo fẹ́ kó ìdọ̀tí yìí gb-- pọ̀, tí n bá ti fẹ́ kí ọwọ́ mi dọ̀tí gidi gan ni, tí n bá dè ti fẹ́ kí àwọn ẹkọ́na mi dọ̀tí, mo máa gbìyànjú láti wọ a ìbọ̀wọ́ kí ọwọ́ mi má bàá dọ̀tí náà. Ti n bá dè ti fẹ́ a tọ́jú ara mi, tí n bá ti fẹ́ gẹ́ ẹkọ́na mi tàbí a bóyá tí ọwọ́ mi tàbí tí bóyá ẹkọ́na tó wọ́ ni tàbí tẹsẹ̀ ni mo fẹ́ gẹ́, mo máa n gbìyànjú láti ya máa wọ e ìbọ̀wọ́ náà. Tó bá yẹ pé tí ẹsẹ̀ ni mo fẹ́ gẹ́ ni, màá wọ ìbọ̀wọ́ ṣọ́wọ́ kí nǹkan tí mo fi ń gẹ́ máa bà á gẹ́ mi ní ọwọ́. Tó bá dè ti jẹ́ pé tí ọwọ́ ni mo fẹ́ gẹ́, gba-- tọwọ́ ọ̀sì ni, máa a fọwọ́ ọ̀tún di nǹkan tí mo fi ń gẹ́ à ẹkọ́na náà, màá fi ọwọ́ ọ̀tún di n mú, màá wọ nǹkan, màá wọ ìbọ̀wọ́ sí ọwọ́ ọ̀tún mi tí mo fi dí mú yẹn. Tó bá dè ti jẹ́ pé ọwọ́ ọ̀tún ni mo fẹ́ gẹ́, màá wọ fi ọwọ́, owo, ìyẹn o jẹ́ pé ọwọ́ ọ̀sì ni màá fi di e nǹkan tí mo fi ń gẹ́ mú, màá wa wọ ìbọ̀wọ́ náà sí ọwọ́ ọ̀sì tí n màá fi di nǹkan tí mo fe fi gẹ́ yẹn mú kí e nǹkan tí mo fi ń gẹ́ yẹn máa bà gẹ́ mi ní ọwọ́. Ǹnkan tí mo fi ń gẹ́ yẹn a ń pè ní e blade ní e èdè e Gẹ̀ẹ́sì tàbí nǹkan ta ń pè ní nail e clipper ní èdè Gẹ̀ẹ́sì. È mo máa ń wọ ìbọ̀wọ́ kwa--, ìgbà mìíràn náà tí mo máa ń wọ ìbọ̀wọ́ ni tí òtútù bá ti á n mú, mo máa ń wọ ìbọ̀wọ́ tí n bá ti fẹ́ kí òtútù mú mi ní ọwọ́ tí n bá ti jáde síta. Ìgbà mìíràn náà tì máa ń wọ ìbọ̀wọ́. Ìbọ̀wọ́ wá kan wá ta máa ń lò ní ilé ìdárayá, i-i-i-i, ililé eré ìdárayá, títí àfẹsẹ̀ gbà. À mo jẹ́ ènìyàn tó máa ń bá dúró sí ojú ilé kí bọ́ọ̀lù má bàá wọlé, è mo máa fẹ́ máa wọ ìbọ̀wọ́ kó lè máa jẹ́ kí n mú bọ́ọ̀lù dáadáa pẹ̀lú ọwọ́ mi. È mo máa nílò, màá nílò ìbọ̀wọ́ fún e ìyẹn náà kí n lè máa mú bọ́ọ̀lù dáadáa, kí bọ́ọ̀lù lè máa dúró sí mi lọ́wọ́ dáadáa, kó lè máa jẹ́ kò dè lè jẹ́ kí ọwọ́ dùn mí to n bá ti gbá bọ́ọ̀lù e lù mí lọ́wọ́, tí n bá ti fi ọwọ́ mú, kò lè jẹ́ kí ee ọ dùn mí lọ́wọ́ torí ìbọ̀wọ́ tí mo máa mọ̀ ó máa, ó máa tóbi, ó dè máa kí díẹ̀, kò dè ni jẹ́ kí o ọwọ́ máa dùn mí bẹ́yẹn. E idí tí mo fi máa ń wọ ìbọ̀wọ́ fún eré ìdárayá àfẹsẹ̀gbá yen niyen. È mo máa ń wọ ìbọ̀wọ́. Mo láwọ̀n ìbọ̀wọ́ kan náà ti n bá ti mo máa ń wọ tí n bá ti fẹ́ sùn, tí n bá ti fẹ́ kí ẹfon jẹ mi ni owo, o láwọn ibowo kan.

Bẹ́ẹ̀ni mo, aà, ti bẹ̀rẹ̀ ìrànlowọ́ lọ́wọ́, à, ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ dáadáa tí má ti dojú kọ ìṣòro bẹ̀ yẹn ní lílo ẹ̀rọ mi. To bá tì jẹ́ ǹkan tí, à, mi ò le ṣe fúnra mi tàbí tó nira gidi gan ni mo máa, a, pe, à, olùṣètò, ẹ, ẹ̀rọ náà kí n bẹ̀rẹ̀ ǹkan àwọn kankan tí mo le ṣe. Toba, ti n ba ti pe wọ́n bẹ́ẹ̀ yẹn, toba tí sọ ǹkan tí máa ṣe fún mi, tí n bá ti ṣiṣẹ́ máa pe wọ́n láti dùpẹ́ lọ́wọ́ wọn. Tàbí tí kò bá tí ò bá de ṣiṣẹ́ máa pe wọ́n, máa bèrè boya kí n wá gbe wá bá wọn ní ilé iṣẹ́ wọn. Tí wọ́n bá ti ní yẹn máa gbe lọ bá wọn ní ilé iṣẹ́ wọn. Wọ́n de bá mi wò ǹkan tí wọ́n le ṣe ṣe, wọ́n á mi wò bí ẹ ní ǹkan kan tí a máa rà sí i tàbí ó ní ǹkan kan máa tún ṣe bẹ́ẹ̀. Ehn, aa maa nilo lati paro eró owun naa a, abi a ko ma nilo lati paro nkan to baje ni won maa bami wo. Wọ́n de sọ iye tí ó máa ná náà fún mi. Ó dáa láti má bẹ̀rẹ̀ ìrànlowọ́ ni láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ kí n má má a fi pamọ́, kí ó dà má má má gbé ike lé àrá rẹ̀. Ó dáa gidi gan ni kí eyan lè mọ ǹkan tó ṣe ẹ̀rọ náà pàtó àti ǹkan tí eyan lè ṣe ṣe àti iye tó má ná ènìyàn láti tún ṣe. Awon nkankan to maa mu mi lati bere Iran lowo lati odo oluseto ero ni wonyi.